Rárá o, ẹ̀yìn kìí fọ́ mi o. Ọmọ kékeré ara mi ni mí, gbogbo ara mi ló sì dá pé pé ara mi sì le púpọ̀, torí náà kò sí ẹ̀yà ara kankan tó ń fọ́ mi o. Ẹ̀yìn ni àbí eyín ni kò ṣe èyí tó ń fọ́ mi, gbogbo rẹ̀ gbogbo ara mi ló dá pé pé tó sì ń ṣiṣẹ́ dédé.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi máa ń dára púpọ̀ torí wípé mo máa ń na ọwọ́ ọ̀rẹ́, ọ̀yàyà àti àjọ ṣe sí wọn. Mo máa ń ràn wọ́n lọ́wọ́ tó bá nílò ìrànlọ́wọ́ mi, mo sì máa ń bá wọn ṣe àwàdà púpọ̀ púpọ̀. Èyí ló fa tí ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣe máa ń dára púpọ̀, ọ̀rẹ́ la ṣi máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi ìdáàbòbò ọrùn sára. Àsìkò táwà yìí jẹ́ àsìkò ọyẹ́ tí ọrùn sì máa ń mú púpọ̀ lọ́sàn. Àsìkò yìí gan an ni èèyàn nílò ìdáàbòbò òrùn ju torí òrùn náà máa ń pọ̀ púpọ̀. Ìdí èyí ni mo ṣe máa ń lo ìdáàbòbò òrùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde lásìkò yìí torí òrùn máa ń pọ̀ ní ọ̀sán gan an ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí wípé mo fẹ́ràn láti máa yọjú wo òfurufú tó kí n lè máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ níta ọkọ̀ òfurufú náà. Mo fẹ́ràn láti máa wo gbogbo cloud àti àwọn ọkọ̀ òfurufú mìíràn tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wa àti àwọn ohun tó wà ní isàlẹ́ ilẹ́ bí gbogbo ẹ se n rí kékeré láti òkè.

Rárá o, owó tí mò ń gbà ò dára tó, kò sì tẹ́mi lọ́rùn. Owó tí mò ń gbà lọ́wọ́ báyìí kò dá ko tó owó tó kéré jù tó yẹ kí èèyàn máa gbà gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn minimum wage. Owó tí mò ń gbà lọ́wọ́ báyìí ò tó bẹ́ẹ̀, torí náà owó tí mò ń gbà ò dára tó.

Aṣọ ìwọ̀sùn, èyí tí àwọn olóyìnbo ń pè ní night gown àbí night wear àbí pyjamas ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Aṣọ yìí ni mo máa ń wọ torí pé ó da, ó sì kò sì níní lára, ó sì rọrùn àti máa wọ̀ sùn. Èyí ló fa tí mo ṣe máa ń wọ aṣọ pajamas yìí sùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìmúdójúwọ̀n software mi. Kódà mi i fi falẹ̀ rárá, gbogbo ìgbà tí oríṣi software mi bá ti wà, ìyẹn tá ń pè ní update bá ti wà, báyi kíákíá ni màá ti ṣe, tí màá sì ti ríi wípé software mi o dé ojú wọ̀n èyi tí wọ́n wà lọ́wọ́ báyìí. Soo bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìmojuduwọ̀n software mi dá.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá torí wípé mo ti ṣiṣẹ́ jù àbí mo ti, o ti rẹ̀ mí jù àbí mo ń ṣe wàhálà tó pọ̀ àbí ìdààmú bá mi. Àwọn nǹkan báyìí ló máa ń fa tí orí fi máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà mìràn sì rè, ó lè jẹ́ àìsàn ibà tàbí malaria ni mo fẹ́ ní.

Bẹ́ẹ̀ni ọ, mọ mọ̀ bí a ti ń ya àwòrán gan-an ní. Kódà mọ dìdí lọ kọ́ bí a ṣe ń ya àwòrán ní. Mọ kọ́ ọ ní studio kan ní ìlú Ilé-Ifẹ̀ nígbà tí mọ ṣe wà ní yunifafiti. Oṣù mẹ́eta gbáko ní mọ fi ń kọ́ bí a ṣe ń ya àwòrán, àti wípé fóònù ẹ̀rọ alágbèéká ayé íṣìyin ń ti sọ gbogbo ènìyàn di ẹni tó mọ bí wón ṣe ń ya àwòrán, torí wípé gbogbo fóònù ló ní kámẹ́rà tó ṣe é ya àwòrán báyìí.

Oríṣiríṣi bàtà ni mo máa ń wọ. Mo máa ń wo palm, mo máa ń wo slippers, mo máa ń wo sneakers, mo máa ń wo cover shoe, mo máa ń wo bàtà Italian. Oríṣiríṣi, kò sé yí tí mi wo bẹ. Ṣùgbọ́n nínú gbogbo bàtà tí mo máa ń wo, èyí tí mo fẹ́ràn jù ni sneakers, torí pé òun ló máa ń rọrùn fún mi láti wo jù.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn torí wípé mo jẹ́ ẹnìkan tó mọ bí wọ́n ṣe ń kọ bí wọ́n ṣe ń kà dáadáa. Èyí ló fa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi wá máa ń bá mi láti máa bá wọn kọ oríṣiríṣi nǹkan bóyá yé lẹ́tà ni o àbí ìwé ni o àbí ǹkan tó léwu ta o bá fẹ́ kọ, àwọn ènìyàn wa máa ń bá mi dáadáa.

Mo máa ń tọrọ aforíjìn pẹ̀lú ọkàn ìrẹlẹ̀ àti ọkàn tó ti ronú pìwà dà. Mo máa ń jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi, mo sì máa ń pinnu láti má ṣe àwọn nǹkan náà mọ̀. Mo máa ń rẹ ọkàn mi sílẹ̀, mo sì máa ń ronú pìwà dà ní tòótò tí mo bá fẹ́ tọrọ aforíjìn.

Sùúrù ni mo fi máa ń ṣe àkópò fún ìrìnàjò. Mo ti máa ń kọ gbogbo nǹkan tí mo bá nílò àti mú dání fún ìrìnàjò náà sílẹ̀ sórí ìwé tí sì mọ̀ wù tí mo bá sì ń fi sínú báágì ní ìmọ̀ kalẹ̀ ẹyọ kọ̀ọ̀kan bóyó pé èyí ló máa ń jẹ́ kó rọrùn fún mi láti ṣe àkópò fún ìrìnàjò.

Ìlú kan tó wù mí láti lọ fún ìsinmi ni ìlú France. Paris ló sì wù mí àti lọ nílùú France yìí ní orílẹ̀-èdè France yìí, torí Eiffel Tower tó sì wà n bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ wọ̀. Àti ìgbà tí mo ti kọ́kọ́ rí Eiffel Tower yìí nínú eré móhùnmáwòrán kan ni mo ti pinnu pé mo gbọ́dọ̀ lọ rí Eiffel Tower yìí fúnra mi.

Ẹ̀bùn tó ní ìtumọ̀ tó sì máa ń mú inú èèyàn dùn ni ẹ̀bùn tí mo fẹ́ran fún àwọn ènìyàn. Kìí ṣe ẹ̀bùn owó nìkan, ṣùgbọ́n ẹ̀bùn tó ní ìtumọ̀ gidi tí ó sì máa wúlò dáadáa fún ẹni tí mo fẹ́ fún ní ẹ̀bùn náà, tí yóò tẹ́lọ́rùn tí yóò sì máa rántí fún ìgbà tó pẹ́ púpọ̀ ni mo máa ń fẹ́ran àti fún àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáadáa àwọn náà sì mọ̀ mí dáadáa. Àjọ máa ń bá ara wa ṣe, a sì máa ń béèrè ara wa dáadáa débi tó jẹ́ wípé tí ẹnìkan nínú wọn ò bá sílé, gbogbo àwa yòókù la máa mọ̀ torí wípé a máa ń bá ara wa sọ̀rọ̀, a sì máa ń ṣe pẹ̀lú ara wa dáadáa. Èyí ló fà á tí a fi mọ ara wa dáadáa.

Aago méje ni mo ṣètò agogo ìjí mi sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti máa ń jí fúnra mi kí aago méje tó lù. Ṣùgbọ́n ọjọ́ tí n bá gbàgbé sùn lọ tí n ò tètè jí, aago méje ni agogo ìjí mi wà tí yóò sì bẹ̀rẹ̀ sí ní pariwo títí tí n ò fi jí.

Nǹkan ayọ̀ tàbí nǹkan apanilẹ́rìn bí i ìtàn àbí àlọ́ àbí ọ̀rọ̀ àwàdà, àwọn nǹkan báyìí ló máa ń mú mi rẹ́rìn-ín. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn àti àwọn àṣọdùn, àwọn ọ̀rọ̀ ọlọgbọ́n, àwọn nǹkan báyìí ló máa ń mú mi rẹ́rìn-ín.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo máa ń ṣe lóòrèkóòrè torí ìpè fídíò yìí ni mo fi máa ń bá gbogbo àwọn ènìyàn mi tí wọ́n sì ní ìlú Nigeria mọ́ tó ti wà lókè òkun. Ìpè fídíò yìí ni mo fi máa ń bá wọn sọ̀rọ̀. Ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi àti àǹtí mi tí wọ́n wà ní ìlú òkè òkun, ìpè fídíò ni mo máa ń fi bá wọn sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn ló ẹ̀rọ ìgbésókè gidi gan ni, torí wípé ó rọrùn ju kí èèyàn ṣẹ̀ṣẹ̀ mọ ọ̀gún oríṣìíríṣìí stẹ́ẹ̀sì láti dé ibi tó wà lóké o. Ó rọrùn ó sì yára, kò sì la wàhálà lọ rárá. Kódà mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè gan ni, gbogbo ìgbà tó bá sì wà ni mo máa ń lò ó.

Ó kéré tán, wákàtí mẹ́jọ ni mo fi máa ń fi ń ṣiṣẹ́ lójúmọ́. Àwọn ọjọ́ mìíràn wà púpọ̀ tó jẹ́ wípé mo máa ń lò ju wákàtí mẹ́jọ yìí lọ. Ìgbà mìíràn mo lè lo mẹ́wàá mọ́kànlá gan tàbí jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ó kéré tán. Wákàtí mẹ́jọ lójúmọ́ ni mo fi máa ń ṣiṣẹ́ o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wipé ẹni jẹ́jẹ́ ni mí. Mo máa ń ṣe nǹkan mi jẹ́jẹ́, mi i fà wàhálà, mi i sí dá sí ẹnikẹ́ni. Ǹnkan tí ò bá kàn mí, mi i dá sí. Mi i sí ṣe nǹkan tó máa ń pariwo àbí tó máa ń mú wàhálà wá. Àlàáfíà yẹn gan ni mo fẹ́ o.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday, torí pé ọjọ́ Friday yìii ni ìbẹ̀rẹ̀ weekend. Ọjọ́ Friday yìí ni a máa ń parí iṣẹ́ fún ọ̀sẹ̀, ti gbogbo ènìyan sì máa ń rètì àti lọ sími fún ọjọ́ méjì kí ọ̀sẹ̀ mìí tó dé. Èyí ló fàá tí mo ṣe fẹ́ràn ọjọ́ Friday yìí.

Bí mo ṣe máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ kò le. Tí n bá ti jí lówùrọ̀, tí mo ti múra, tí mo ti ṣetán, màá rìn láti ilé mi fún bí ìṣẹ́jú márùn-ún tí ń fi dé junction tí n ó ti gbé ọ̀kadà tàbí bọ́ọ̀sì tí yóò gbé mi láti junction ilé mi títí tí n ó fi dé ibi iṣẹ́. Ló bá tán, kò láwàlá lọ nínú rárá.

Oríṣìíríṣìí nǹkan ni mo fẹ́ràn lórí pizza. Bí ẹran, bí edé, bí tòmátì, bí ata, bí wàrà, bí broccoli. Oríṣìíríṣìí àwọn èròjà aṣara lóre, ẹyin, ẹran, chicken, gbogbo ẹ̀ ni mo fẹ́ràn lórí pizza.

Bẹ́ẹ̀ni o, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Kódà láìmoye ìgbà. Ìgbà tí mo ń rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin kẹ́yìn, kò ju bí ọ̀sẹ̀ márùn-ún kan sẹ́yìn. Nígbàtí mo ń lọ láti ìlú Osogbo lọ sí ìlú Eko fún àjọyọ̀ ránpẹ́ kan. Ọkọ̀ ojú-irin ni mo wọ̀ láti ìlú Òṣogbo ní Freedom Park títí tí mo fi dé ìlú Èkó.

Bẹ́ẹ̀ni o, etí mi dára kódà etí mi dára ó sì máa ń gbọ́rọ̀ gẹ́ẹ́régé. Etí mi dára ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àjọ jẹ́ gbẹ́ lọ, even gan ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó kéré jù mí lọ ní ọjọ́ orí. Etí mi ń ṣiṣẹ́ dáadáa ju ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ ó sì ń gbọ́rọ̀ kedere.

Nígbà tí òjò bá ń rọ̀, mi n sábà ṣe nǹkankan tó le jù. Mo máa ń fi àsìkò náà sinmi àti gbádùn ara mi díẹ̀ ni. Mo lè wà nínú ilé mi kí n yí aṣọ mọ́ orí ní iyàrá mi kín máa tẹ fóònù tàbí kí n máa wo fíìmù lórí fóònù mi tàbí lórí tẹlifíṣọ̀n, tàbí kí n máa gba gamu díẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀, ṣùgbọ́n mo máa ń jẹ́ kó jẹ́ wípé oúnjẹ tí kò wúwo ju tó fẹ́lẹ́ díẹ̀ ni. Ìgbà mìíràn mo lè jẹ ìrẹsì, ìgbà mìíràn mo lè jẹ búrẹ́dì, ìgbà mìíràn mo lè jẹ iṣu àti ẹyin tàbí iṣu àti ata, ìgbà mìíràn mo lè jẹ pizza mélòó kan lásán.

Mo máa ń fi àṣálẹ́ mi sinmi ni. Mo fi máa ń ṣe eré díẹ̀ tàbí kí n máa bá àwọn ènìyàn tó súnmọ́ mi sọ̀rọ̀ bóyá àwọn ẹ̀gbọ́n mi tó wà ní òkè òkun àbí arábìnrin mi àbí àwọn òbí mi. Tàbí kí n fi máa ṣe eré díẹ̀ kí n gbá géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí kí n wo eré orí ìtàgé díẹ̀ lórí fóònù àbí tẹlifíṣàn mi.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn. Mo fẹ́ràn ẹranko ọ̀sìn ṣùgbọ́n àti kékeré ni bàbá mi ò ti gba ẹranko ọ̀sìn nínú ilé wa torí wípé bàbá mi máa ń bẹ̀rù àwọn ẹranko ọ̀sìn, kò sì fẹ́ràn wọ́n rárá. Èyí ni ò gbà mí láyè láti ní ẹranko ọ̀sìn ní kékeré. Iṣẹ́ mi náà ò sì fún mi láyè àti ní ẹranko ọ̀sìn nígbà tí mo dàgbà tán báyìí.

Mo ma n ṣe ìdúnàdúrà ní ọ̀nà tó tọ́. Láì yàn ẹni kejì jẹ, mo máa n fi ohun tí mo bá lágbára sílẹ̀, ẹni kejì náà yóò sì fi ohun tí ó bá ní sílẹ̀, a ó gbéyẹ̀wò síra, tí ó bá sì tẹ́ àwa méjèèjì lọ́rùn, a ó ṣe pàṣípààrọ̀. Ọ̀nà tó tọ́ tó sì dáa ni mo fi má n ṣe ìdúnàdúrà.

Rárá o, mi kì í na ara mi o torí wípé mo mọ̀ wípé kò sí bí ǹkan ṣe le burú tó nína ara mi kó ni ọ̀nà àbáyọ. Rárá o, àfi tí ń bá farabalẹ̀ wo ọ̀rọ̀ náà kí ń sì béèrè fún ìmọ̀ràn lọ́wọ́ àwọn tí ó lọ́gbọ́n jù mí lọ, kì í ṣe nípa nína ara mi ni àbáyọ wà.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ lójúmọ́ o. Ìgbà kúùgbà tí n bá ríi wípé ọwọ́ mi ti dọ̀tí, tàbí bóyá mo fẹ́ jẹ nǹkan àbí mo fẹ́ fi ọwọ́ ṣe nǹkan pàtàkì, màá kọ́kọ́ fọ ọwọ́ mi kí n tó ṣe é, àbí mo fẹ́ lo òògùn, àbí mo fẹ́ ṣe nǹkan tó jẹ́ nǹkan tó wà important, màá kọ́kọ́ fọ ọwọ́ mi.

Ìgbà kúùgbà tí ń bá ríi wípé irun náà tí ń kún kọjá ohun tí mo fẹ́, tàbí tó bá ti ń yún mi lórí, tàbí torí bá ti ń fọ́ mi ṣáṣá, tàbí tí irun náà ò bá fine ìmọ̀ lójú mi tí kò wù mí mọ́ ni mo máa ń sábà gẹ̀. Tí ń bá ríi wípé à, irun náà ti ń yún mi lórí tí ara mi ò sì gbámọ́, màá lọ gé e.

Bẹ́ẹ̀ni o, ojú mi dára púpọ̀, ó dára gan-an ni ó sì máa ń rína kedere. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èniyàn gan-an ló máa ń sọ wípé ojú mi ṣe rína tó báyi, wípé ṣe ó ní ǹkan pàtó tí mo máa ń ṣe àbí tí mo máa ń lò sí ojú mi tí ojú mi fi máa ń rína dáradára ju àwọn tó kù lọ. Ṣùgbọ́n mo máa ń sọ fún wọn wípé ẹ̀bùn ọlọ́run ni o.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù, àmọ́ kì í ṣe gbogbo ìgbà o. Ẹ̀ẹ̀kọ̀kan tó bá wù mí, ni mo máa ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kì í wù mí rárá tí ǹkan ti ẹ̀ kí ń rántí wípé ǹkan tó ń jẹ gọ́ọ̀mù wà. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan máa ń wà tí ààrò gọ́ọ̀mù kan máa ń sọ mí tó sì máa ń kàn ṣá dede wù mí jẹ. Ìgbà náà ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé torí wípé ilé ìsẹ̀mbáyé jẹ́ ibi kan tí a ti le rí, tí a sì ti le kọ́ nípa gbogbo nǹkan tí àwọn bàbá ńlá bàbá wa ṣe, gbogbo bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé wọn, ká sì mọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Èyí ló fà á tí mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé dáadáa.

Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ṣẹ̀ fẹ́ẹ́ tó data gig mẹ́wàá. Kó dà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ni mo máa ń lò ju gig mẹ́wàá yìí lọ, ṣùgbọ́n kò sí ọ̀sẹ̀ náà tí mo lò kéré ju gig mẹ́wàá yìí. Ìgbà mìíràn mo lè lo gig mọ́kànlá, méjìlá, mẹ́tàlá tàbí jù bẹ́ẹ̀ lọ gan.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà da ààbò bo àyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀nà kan ni wípé mo máa ń lo àwọn password tó strong gan, tó ṣòro àti jí tàbí láti hack. Ọ̀nà mìíràn ni wípé mi ò sọ gbogbo ohun àṣírí mi àbí àwọn ohun tó pàtàkì sí mi fún àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì rárá o.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dánmọ́nrán ó sì dùn gan-an. Ó fẹ́ràn mi púpọ̀ púpọ̀ torí wípé ó ríi wípé mo jẹ́ ẹnìkan tó lòótọ́, tó lọ́yàyà, tó sì máa ń múra ṣiṣẹ́, tó máa ń ṣiṣẹ́ kárakára, tó máa ń tètè dé ibiṣẹ́, tó sì máa ń dúpẹ̀ àti kúrò, tó sì máa ń ran àwọn ará ibiṣẹ́ rẹ̀ lọ́wọ́

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin gidi gan ni. Kódà Adeola Olounyọ̀ làwọn ọ̀rẹ́ mi máa ń pè mí tan bá fẹ́ fi mí ṣe sẹyẹ torí wípé wọ́n mọ̀ wípé mo máa ń kọrin gan ní gbogbo ìgbà. Wọ́n máa ń fún mi gan nígbà mí wípé à sorin nìkan ni mo wáyé wá kọ ni. Mo fẹ́ràn kíkọrin gan.

Ó kéré tán, ẹẹ̀mẹta lójúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi. Tí n bá jí láàárọ̀, ó wà lára ohun tí mo máa ń kọ́kọ́ yẹ̀wò tí bá ti mú fóònù mi. Tí mo bá tún wà níbí iṣẹ́ lọ́sàn-án náà, mo tún máa ń yẹ ímeèlì mi wò lóòrèkóòrè. Tí n bá délé lálẹ́ náà, bóyá kí n tó sùn àbí tí n bá ṣe ń wọlé gbára, mo tún máa ń yẹ ímeèlì mi wò.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ gan-an ni. Kódà gbogbo fáìlì mi ni mo máa ń fi orúkọ sí dáadáa tí mo sì máa ń tọ́jú ìkọ̀ọ̀kan sí ààyè tó yẹ kó wà tí mo sì máa ń ṣe ní ọ̀nà tó ní ètò tí kò sì ní kíní dàrú mọ́ mi lójú àbí mọ́ ẹlòmíì tí ó bá fẹ́ wo nǹkan bẹ̀ lọ́jọ́ mi ìlójú.

Oṣù kẹrin nínú ọdún tíí ṣe oṣù April ni a bí mi. Ọjọ kejì nínú oṣù April yìí la ti bí mi ni ibi ọgbọ̀n ọdún sẹ́yìn. Ọjọ tí a bí mi gangan ni ọjọ kejì, oṣù kẹrin, ọdún ninety ninety something.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu Ògùn lójoojúmọ́ torí wípé ó ní àìlera kékeré kan tí mò ń bá fi lọ́wọ́ bayi, àìlera ìfúnpá gíga. Dókítà sì fún mi ní Ògùn tí ń mo lò lójoojúmọ́ tí ń fi máa ń kojú àìlera yìí. Èyí ló fàá tí mo fi máa ń mu Ògùn lójoojúmọ́